Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́ero fún ìlera? Bẹ́ẹ̀ni, nígbà tí ara mi bá le, màá máa n jẹ àwọn oúnjẹ tó dáa fún ara. Mo máa jẹ àwọn oúnjẹ tó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí lé ìlera. Àwọn oúnjẹ tó lẹ́ero fún ìlera, mo màá jẹ kí ara mi lè tètè yá.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni. Mo n jẹ́ ọmọ tí a kọ́ ní ẹ̀kọ́ irẹ. Mo máa ń kí àwọn ènìyàn, so nítorí náà mo máa ń tan ìkíni lórí fóònù mi.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo fẹ́ kọ́ ìmọ̀ ayarábíàṣá àti ìmọ̀ AI tí ó jẹ́ kí iṣẹ́ rọrùn fún mi láti ṣe, tí ó sì jẹ́ kí iṣẹ́ nira, á sì tún jẹ́ kí iṣẹ́ mi yá.

Ṣé o ní káàdì ìṣẹ́? Bẹ́ẹ̀ni mo ní káàdì ìṣẹ́. Káàdì ìṣẹ́ ni nǹkan tí ó ń jẹ́ kí wọ́n ibi iṣẹ́, ó sì jẹ́ ohun ìdánimọ̀ fún mi, ní fún àwọn láti mọ̀ pé bí mo ti ń ṣeré. Nítorí náà mo ní káàdì ìṣẹ́.

Kí ni àádùn tí o fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn àádùn ṣokoléètì. Ṣokoléètì jẹ́ ohun témi yàn láàyò. Mo fẹ́ràn to ṣe má ń ṣe lẹ́nu, mo fẹ́ràn tó ṣe ń rí lójú. Nítorí náà, ṣokoléètì ni mo fẹ́ nínú àádùn ice cream.

Ṣé o máa ń fi ìpara sí ara? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara. Tí n bá fi ìpara sí ara, ara mi ó fúnfún. Níjọ́ náà, mo máa ń lo ìpara. Àpara máa ń jẹ́ kí ara jọ̀lọ̀, ó má a jẹ́ kí ojú dán, ó sì máa jẹ́ kí ara dùn ún wò. Nítorí náà ìpara dà, mo sì máa ń lo ìpara.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Èkí ní, mo máa ń jẹ oun tó da, oúnjẹ tó ṣa ra lóore, oúnjẹ tó sì kún ní èròjà. Ìkéji, mo má ń sinmi dáadáa, ẹni tí kò bá sinmi, kò ṣe ara rẹ̀ lóore. Ìkẹta, mo má ń wọṣọ gidi, mo sì má ń ṣe nǹkan tó wù mí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Àkọ́kọ́, mo máa ń ka ìwé síi mio. Mi ò fi ìmọ̀ tí mo mọ̀ ṣe, mo tún máa ń ka ọ̀pọ̀lọpọ̀ nǹkan síi. Èkejì, mo máa ń fi tara tara ṣiṣẹ́, mo máa ń fi ọkàn ṣiṣẹ́, mo tún máa ń fi gbogbo ara mi ṣiṣẹ́.

Ṣé o ní aṣọ tuntun? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun. Mo ní àwọn aṣọ tí mi ò tíì tì fowọ kàn, tí mi ò tíì wọ̀. Mo sì tún ni àwọn aṣọ tí mi ò tíì ràn tó jẹ́ aṣọ tuntun.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ímélì rẹ? Oni tí mo ṣe máa ń ṣe ètò àwọn ímélì mi, mo kún wọn sí ìsọ̀rí. Ìsọ̀rí kan wà, ìsọ̀rí tó pàtàkì jùlọ. Ìsọ̀rí kan wà, ìsọ̀rí àwọn ímélì tí mi o tí ẹ fẹ́ fojú rí. Ìsọ̀rí kan wà, ìsọ̀rí àwọn ímélì tí mo ti send sí àwọn ènìyàn pàtàkì tí mi ò tíì gbo látọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ṣe ètò ímélì mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kò sí oúnjẹ pàtàkì kan tí mo máa ń jẹ ní ọ̀sán tó yàtọ̀. Lẹ́yìn boya, mo jẹ ìrẹsì, mo jẹ ẹ̀wà, mo jẹ búrẹ́dì àbí mo jẹ òkèlè. Ko kin jú bà ń lọ oun ni awon oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán.

Ìgbà mélòó ni o máa ń fọ́wọ́ lójúmọ́? Kò sí iye igba tí ẹ̀eyan kì í n fọwọ́. Tí n bá ti rí pé ọwọ́ mi tẹ́tí bá gẹlẹ̀ nídìde tí máa lọ fọwọ́ mi, èmi ò kí n kà. Iyè ìgbà tó bá ṣà ti deti or, ìye igbà tí n bá fẹ́ jẹun, ìgbà tí n bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo gbọ́dọ̀ fọ ọwọ́ mi.

Ṣé o máa ń se àtúlo nǹkan? Kì í ṣe pé mo máa ń ṣe àtúnlo nǹkan, kì í sì ṣe pé mi ò kí ń ṣe àtúnlo nǹkan. Ohun tó bá jẹ́, ó gbọdọ̀ ní ìwúlò rẹ̀. Bí n bá fẹ́ ṣe àtúnlo ohun tó wúlò fún mi, ó gbọdọ̀ jẹ́ ohun tó tú tí ó ní ìlera. Ài jẹ́ bẹ́ẹ̀, mi ò lè ṣe àtúnlo rẹ̀

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Rárá mi ò fẹ́ràn ìrìn òkè o, torí èmi má ń bẹ̀rù nǹkan tó bá ga, nítorí náà mi ò fẹ́ràn ìrìn òkè.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Ọ̀pọ̀ ìgbà ni máa ń wo, máa ń wo irú ẹni tán jẹ́, irú iṣẹ́ wọn, irú ìfẹ́ wọn, irú akíkanjú wọn. Ṣé ó jẹ́ ẹni tó fẹ́ràn láti máa ṣiṣẹ́, ṣé ó jẹ́ ẹni tó kójú òṣùwọ̀n? Ǹkan tó, ohun tó máa ń ro nìyẹn kí n tó mú alábáṣiṣẹ́ pọ̀.

Ṣé o ti ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? E, rárá. Ṣùgbọ́n mi ò kọ́ tí bá rí iṣẹ́ sí ìlú mìíràn, n bá rí iṣẹ́ sí ìlú ọba, kò, mi a feran láti lọ síbẹ̀. Ìwọ̀n kò sí ètò, kò sí ètò kankan nle bayi.

Nígbà mélòó lo máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ojú àwòrán bàwo tórí mìò kò yé mi. Lẹ́yìn àárọ̀ tí báa ti wo ojú àwòrán láàárọ̀, mi ò rí ìdí láti tún wo ojú àwòrán ní ọjọ́ náà mọ́

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ rẹ? Àkọ́kọ́, bírò. Èkejì, ìwé. Ẹ̀kẹta, kọ̀npútà. Ẹ̀kẹrin, Íńtánẹ́ẹ̀tì. Àwọn tó ṣe ohun èlò tó ṣe pàtàkì nìyẹn.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ rẹ? Rárá, èmi ò kí ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ mi.

Nígbà wo lo kẹ́yìn lọ sí ọjà? Nígbà tí mo lọ sí ọjà gbẹ̀yìn, oṣù tó kọjá ni mo lọ sí ọjà. Mo lọ ra ohun èlò oúnjẹ, lẹ́yìn ìgbà náà mi ò tí lọ sí ọjà.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni o, wọ́n pọ̀ lórí ímeèlì mi bí i àwọn ímeèlì àìwúlò. Mo máa ń gba wọn lóríṣiríṣi láti àwọn ibi tí mo kọ ìwé sí àtàwọn tí mi o Oríṣiríṣi ímeèlì tí o wúlò mo máa ń gba.

Níbo lo fẹ́ lọ ṣe ìsinmi? N o fẹ́ràn láti lọ sí òkè òkun, ilẹ̀ ọba láti lọ fún ìsinmi. Màá jókòó, màá lọ jókòó sí àwọn ilé ìgbafẹ́ tó ní ọyẹ́, tó sì ní ohun mèremère àti ohun tó wọ́lẹ̀wà láti rí àti láti ṣe.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin ṣùgbọ́n mi ò lè sọ pé orin kẹ́lẹ́ ni. Mo máa ń kọrin, mo sì wà ní ẹgbẹ́ akọrin ilé ìjọ wa. A lè káyen sí kí kọrin kẹ́lẹ́.

Wákàtí mélòó ni o má ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo má ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ ní ojoojúmọ́, wákàtí mẹ́jọ. Àìfi ní ọjọ́, ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n fún gbogbo ọjọ́ wákàtí mẹ́jọ ni.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀, mo rò pé tí ṣọ̀ṣi bá parí, mo fẹ́ gbé ìyàwó mi jáde. Ká jọ jáde ká lọ ṣeré, ká dẹ̀ lọ sọ̀díwúkẹ̀. Ẹni tí ó bá ń ṣiṣẹ́, ó yẹ kó ní àkókò fún eré.

Nígbà wo ni o gbẹ̀yìn kọ́ ìgbẹ́kẹ̀lé iṣẹ́? À, kò sí ìgbà tí mo kọ́ ìgbẹ́kẹ̀lé iṣẹ́ rí o. Ki n se iṣẹ temi? Iṣẹ́ ẹlòmíràn ni láti kọ́.

Ṣé o ti fún ni lẹ́jẹ̀ rí? Rárá mi ò fún yàn lẹ́jẹ̀ rí. Mi ò tí ì rí ìdí láti fún yàn lẹ́jẹ̀. Mi ò dẹ̀ ròó lérò pé yóò ṣẹlẹ̀.

Ki le ìlànà ìpolówó rẹ? Níbi iṣẹ́ tí mò ń ṣe, èmi kọ́ ni mo wà ní ìdí ìpolówó. Nítorí náà mi ò mọ ìlànà ìpolówó. Iṣẹ́ ẹlòmíràn ni láti wà ní láti polówó ọjà àti láti ṣe ìlànà rẹ̀.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ẹ̀ lẹ́yìn àwọn ohun tí, àwọn eyii tí ó bèrè lọ́wọ́ ẹni, keeyan tó wọ̀ orí kọ̀ǹpútà mi? Mi ò ní ètò ààbò kankan yàtọ̀ sí èyí ti ó bèrè pé kẹ́ṣẹ́ kẹ́ tó le wo orí kọ̀ǹpútà.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? A! Mi ò rántí, mi ò rò pé mo ní àlá burúkú nísinsìnyí lẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́yìn, ṣùgbọ́n nígbà tí mo gbọ́njú yìí mi ò rántí boya mo ní àlá burúkú kankan tí mo rántí àti tí mo lérò.

Kí ni àwọn ìdójúkọ tí o rí níbi iṣẹ́ rẹ? Àwọn ìdójúkọ tí e maa n rí níbi iṣẹ́ mi ní àkọ́kọ́, tí ẹyan bá ní àwọn alábáṣiṣẹ́ pọ̀ tí wọ́n, tí wọ́n fẹ́ fi ara ṣiṣẹ́, ó máa n ní ìṣòro. Imirán tun ni nígbà tí wọ́n bá tún gbé àwọn ẹ̀rọ ayélujára wọn tuntun tí mi ò tíì kọ́, o máa n jẹ́ kí iṣẹ́ nira nígbà mìíràn.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ó máa jẹ́ ń debì tí mo lọ ní kíá kíá láì de lò agbára púpọ̀. Nítorí náà, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Nígbà tí, tí kò bá ṣiṣẹ́ láti ṣe, tí mo bá dẹ́ wà nílé, mo máa ń sùn ní ọ̀sán. N ó feran ki owo mi máa dilẹ̀ torí owọ́ tó bá dilẹ̀ ni èṣù máa ń bẹ̀ lọwẹ̀. Nítorí náà tí n bá, tí n bá ní iṣe tí mo fẹ́ ṣe, mo lè sùn lọ́sàn.

Nígbà wo lo kẹ́yìn lọ sí ibi orin? Nígbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, a jẹ́ ní àpá àkókò Kérésì. Nígbà pòpo yíyín Kérésì ni mo kẹ́yìn lọ sí ibi orin. Lẹ́yìn yẹn, mi ò tí lọ sí ibi orin fún ìgbà kan báyìí.